Rárá, mo fẹ́ràn láti máa ya àwòrán gidigidi gan. Kódà àwọn tó jẹ́ àwọn tó súnmọ́ mi dáadáa, wọ́n mọ̀, wọ́n tiẹ̀ máa ń fi bú mi pé ìwọ tó jẹ́ pé ò mọ̀ bí èèyàn ṣe dúró láti, láti dúró láti ya àwòrán. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ya àwọn èèyàn nínú àwòrán. À tí pé kì í ṣe pé yíya àwọn èèyàn nìkan. Mo fẹ́ràn láti máa ya àwòrán tí n bá mú fóònù bọ́ síta. Tí ojú ọjọ́ bá rẹwà, màá bọ́ta, màá g-- màá, màá tan ohun tí mo fi ń ya àwòrán lórí fóònù mi, mà á fi ya. Pàápàá jùlọ t--, tí ó ti di ìrọ̀rùn nísìínyi láti fi fóònù ya àwòrán. Gbogbo wa bá fẹ́ ya àwòrán nísìínyi kó ṣe pé á ṣẹ̀ṣẹ̀ lọ máa ra, ẹ́, ohun ààyà àwòrán. Nísìínyi tí ó ti di ìrọ̀rùn, gbogbo wa lè lo fóònù wa láti fi ya àwòrán bó ti ṣe hu wá lórèkóòrè, nígbàkúùgbà. Mo fẹ́ràn láti máa ya àwòrán gan, kò sí ibi tí mo lọ, ó ti fẹ́ dàbí ìsọ̀ lẹ́nu. Kò tí ibi tí mo lọ tí mi ò ní ya àwòrán n bẹ. Gbogbo àwọn tí wọ́n súnmọ́ mi ni naa ti mọ̀, àwọn tí ò súnmọ́ mi boya ọ́ n mọ̀ pé mo fẹ́ràn láti máa ya àwòrán. Pé mo fẹ́ràn láti máa ya àwòrán gidigidi gan.

Bẹ́ẹ̀ni mo mọ oúnjẹ sè àti pé bẹ́ẹ̀ náà tún ni bọ̀ mi ò tún mo oúnjẹ sè dáadáa. Ìdí tí mo fi sọ̀ báyi ni pé aa a bá ní ká sọ pé bí ìyá mi le se oúnjẹ bẹ́ẹ̀ ni mo le se oúnjẹ, tí ẹni tí mo bá lè ṣe bá wà nílẹ̀ mo lè sè é, ṣùgbọ́n ṣe mo lè sè é dáadáa rárá. Ẹ̀ àwọn tó súnmọ́ mi bí i ẹ̀gbọ́n, ẹ̀ àbúrò, ọ̀rẹ́, ìyá, gbogbo wọn ni wọ́n máa ń fi mí ṣe yẹ̀yẹ́ lórí nǹkan yìí pé mi ò lè se oúnjẹ dáadáa. Lóòótọ́ mo lè se àwọn oúnjẹ tó rọrùn láti sè bí ìrẹsì, iṣu, ẹ̀wà, ẹ̀wà àti ìrẹsì. Ṣùgbọ́n tó bá tí pé ẹ fẹ́ ṣe oúnjẹ tó ń lọ bí tó fẹ́ níṣe pẹ̀lú bí òkèlè tí àwọn elébu ń pè ní mọ́sẹ́ẹ̀lì oúnjẹ tí ẹ̀ n máa gbé ni mi ò lè sè é rárá. Àbí ẹ fẹ́ se ọbẹ̀ mi ò lè sè é. Léte pé ó kọ́ mọ̀ ó dẹ̀gbà ojú gbajà ní ilé wa bí. Ìdí nìyí tó ṣe pé mi ò kín sábà pé ara mi ni ẹni tó lè se oúnjẹ. Èmi má oúnjẹ sè tó mo sì ṣe kí n má ṣe tó ṣùgbọ́n ebi ò lè pa mí láta rí i pé àwọn oúnjẹ tó rọ̀ àwọn oúnjẹ ilé yìí tó rọrùn láti sè mo lè sè wọ́n dáadáa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Bo ti rí nu.